Mo máa ń ra ìrẹsì ní àràárọ̀ tí mo bá ti ń lọ ibi iṣẹ́. Ó ní ìyá kan tó máa ń ta ìrẹsì àti dòdò àti ẹ̀wà ní ojú ọ̀nà tí mo bá ti ń lọ sí ibi iṣẹ́ láàárọ̀ kùtùkùtù. Oúnjẹ yìí ni mo máa ń jẹ tí mo bá fẹ́ lọ sí ibi iṣẹ́ torí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a o kì í máa ń ní ààyè láti jẹun ní ẹnu iṣẹ́.